Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Tọ̀ já èyán bá dára ojú la ti mọ̀. Ẹ̀yan gán mo ń tó rà, èyán sì mo ń tún ta. T'eyan bá sọ pé òun o mọ́ pọ́ jù oun ti bàjẹ́, irọ́ ní n pa irọ ọ̀ṣi ni. Gbogbo nǹkan tó bá rà, gbogbo nǹkan tó bá tà ó dáa bí ó dà wọ́n gan-an máa. Kódà t'eyan bá ní “àáà, èmi ò mọ̀”, kò ní kan bàjẹ́, irọ́ nípa. Ọ lọ wo ọjà rẹ ni. Ọjà tí èmi mo sì mọ̀ kó dára ni pé tí bá ṣe rà, bó bá ṣe rí sí ijọ́ kẹ̀ta ijọ́ kẹ̀rin yẹn, bó ju rẹ ṣe rí sí i, wọn mọ̀ pé ọjà yìí dáa àbí kò da.

Ìgbà mélòó ni oúnjẹ ní ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà wá? Ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gbajú, ìṣẹ́jú mẹ́wàá lọ, ó sì wọ̀n, ìṣẹ́jú mẹ́wàá ó ti tó kí ẹ̀yin sinmi, ó sì máa yowo ń bẹ. Tọ̀, àwọn ẹlòmíràn sinmi jù bá n lọ. Amọ ń nigbami ti wọn tí wọ́n máa ń tẹ fóònù gán, ìṣẹ́jú mẹ́wàá o kọjá, èyí ò sì ní mọ̀. O jẹun tán, o máa tẹ fóònù, lóòótọ́ náà kò dáa, àmọ́ ohun tí gbogbo wà ń ṣe ni, tí ó sì yẹ kí a máa ṣe.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó rí bí òjò, àmọ́ òjò ò ní rọ̀. Ojú ọjọ́ òjò, àmọ́ òjò ò ní rọ̀, tor gbogbo ẹnì o ṣe dáadáa, ìlú otutù, gbogbo ẹni ẹ́ ṣe ní tẹ fẹ́ ṣe ṣe. Àmọ́ tí ojú bá lé rọ̀, gbogbo iṣẹ́ tí ẹ fẹ́ ṣe, ẹ ní rí ṣe. Bẹ́ẹ̀ ni t'órun bá sì mú, ẹ̀yin náà ò ní rí ìṣesẹ́ púpọ̀

Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntuntan? Ǹjẹ́ èmi máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni wipé òṣìṣẹ́ tó yára, tó sara kára, tó sì ṣiṣẹ́. Kì í ṣe èyí tó lẹ. Òṣìṣẹ́ tó bá lẹ kò dùn bá ṣiṣẹ́ torí kí ni? Ó kàn maa ṣá ká ni. Àmọ́ òṣùpá tó yára níbi iṣẹ́, òṣìṣẹ́ tó yára níbi iṣẹ́ kò níidi kó sẹsẹ, lo máa ń sọ fún pé ṣẹlẹ̀yi ṣẹlẹ̀yi, kan t'ó ní ó ń ṣẹlẹ̀yi gbogbo ẹ̀ ni yoo ti ṣe dánú.

Ṣé o ní gíláàsì òórùn tán? Gíláàsì òórùn mi ò ní o torí mi ò lo gíláàsì púpọ̀. Bí bá ti mo ṣe sọ fún ẹ lánàá, gíláàsì ibi iṣẹ́ tí ó máa ń jẹ́ kí ìdọ̀tí má wójú nìkan mo n lò. Gíláàsì òórùn tán, kí i ṣe gbogbo ẹ̀yán náà ló ń lò. Àwọn mìíràn fi ń sa ọkọ̀ ni, àmì sí wà tó jẹ́ pé wọ́n fi ń bo ojú torí pé kí ni òórùn ò dá lójú wọn. Èmi ò ní kó bẹ́ẹ̀ mo jó sóko gíláàsì òórùn gan-an, èmi kì í jẹ ẹba wọn rọ̀

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́? À, ìgbà wo ni mo kẹ́yìn kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Ìgbẹ́kalẹ̀ iṣẹ́ jẹ́ ohun tó ṣe pé ojojúmọ́ làá máa ń kọ́. So òní ni mo kẹ́yìn ìgbẹ́kalẹ̀ ní jo ka àárọ̀ yìí gan. Mo ti kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Ó wúlò púpọ̀ ó sì jẹ ohun tó je pé ó yẹ kí àwọn èèyàn mú a ní, à, serious kó ṣe rárá torí pé kí ni, òun náà ni ó ti àlàyé bí iṣẹ́ rẹ ó ṣe rí fún ọ.

Ṣé o mọ bí a tí ń yàwòrán? Mo mọ bí a se ń yàwòrán, amo kii ṣe gidigan. Yiyà awòrán jẹ́ ara ń tó jẹ́ pe ngba tí mo wà ní secondary school, primary school gan mi ò like e. So, mọ máa ń yàwòrán, amo kií ṣe gidigan. To bá sí pé ó necessary kí n yá nìkan ni mọ máa yá. Torí pé, torí pé a ti yàwòrán, ó jẹ́ nǹkan tó jẹ́ kó lè dá fún mi. Ó ṣe easy fún àwọn ọmọ ga, torí wà á máa ń yàwòrán, àwọn ẹyìí tí má ṣe àwọn máa wòran yá. Mi sì like má ṣe àwọn máa wòran yá.

Ṣé o ti sìnà rí? Mò sìnà loná kódà tí a kì í sẹ̀ ẹ́ kí ì sẹ̀ méjì. Lás taim tí mo sìnà, mo ń sáré pé kí n dìde dédé kí n dé lè kí n lọ rí àwọn mi. Mo bá gba ọ̀nà ebùru, àṣọ ọ̀nà ebùru tí ń mọ̀gbà wa nà rúbọ mi ló gbé mi lọ. Kò sì gbé mi tó lọ gbé mi nínú òòrùn. Wọ́n sì wá ń béèrè ọ̀nà, mo ń béèrè ọ̀nà kí n tó dé lè. Laú dọ̀ mí ń jọ́na, mo tọ́kù lọ sẹ́ sẹ́ sẹ́, ó lọ ń ṣe kùnà.

Ibo ni o fẹ lọ sí ìsinmi. Tò! Ìsinmi kékeré wà, ìsinmi ńlá wà. Tí ó bá ṣe pé ìsinmi ńlá ni ibí ti mo fẹ lọ, Saudi Arabia ni mo fẹ lọ? Kín ló dé tí mo fi fẹ lọ ibẹ? Mo fẹ lọ josin ni fún Ọlọ́run, torí pé ó wà lára àwọn ìlú tó tóbi tó wúlò fún mùsùlùmí. Bó sì ṣe wà ń, tí Ọlọ́run bá bo mí lásiri, kódà bó s'ọdún yìí ni, mo le yọ owó kí n lọ bẹ́ẹ̀. Ó kan jẹ pé owó á lè gún mọ́tò lọ ibẹ, aeroplane laà gùn. Owó mọ́tò ò sì wọ́n gidi gan, owó plane sì wọ́n gidi gan. Uhn tí Ọlọ́run bá bo asiri ti mo bá rí owó, kíni ó mú mi má lọ? Kò sí. K'olohun ṣàánú wa, kó f'owó.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Mi ò ní ìforúkọ sílẹ̀ torí pé kíni, bó ṣe wà gan kò sí ilé ìdárayá ládugbó wa. Tó bá tun wá wá gan, mo tí r'òwo mo lọ fi fi orúkọ sílẹ̀. Ẹni tó lówó ni ó ti lọ fowó sí ilé ìdárayá àwọn tíwà ba se wà báyìí ká r'òwo ká jẹun sí kun ni ká sì safe ká fi pamọ́, òun tó wá fún awa.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín? Àlọ́ apanilẹ́ẹ̀rín ọ jẹ́ ǹkan kan tó jẹ́ pé ọún la fi ń ṣe ìdárayá, ń gbà tà wa n kékèèké, á joko ṣegbé àwọn àgbààgbà, wọ́n a máa fún wa lá lọ, a máa rẹ́rìn ín tán. Ayé tí wa dá yé technology kò sí àlọ́ mọ́, eni kaluku o kan jókòó, o má tẹ fóònù ni. Àwọn ìyá àgbàlagbà gan àwọn náà ń tẹ WhatsApp, wọ́n ń wòran ní WhatsApp. Nígbà un, àlọ́ ni wọ́n máa ń fún wa tó jẹ́ pé inu wa ó dùn, ara ó sì yá.

Ṣé o máa ń ka àwọn adéhùn dáadáa? Sé o máa ń ka àwọn adéhùn dáadáa? Tòr, èmi jẹ́ ẹni tí ó jẹ́ pé, kí á, mi o fí adéhùn ṣe re. Adéhùn jẹ́ ǹkan tó jẹ́ pé ó wà tó. Kósise ó wà gan-an ló wà lára àwọn ẹ̀rọ ọlọ́un. Tò, ẹni tí ba sì ń gbé ẹ̀ru ọlọ́un kíni ó yẹ kó ṣe? Ó yẹ kó ṣe dáadáa, make sure pé ó so ẹ̀ru ọlọ́un kalẹ̀ síbi tó yẹ kó sọ. Ti o bá ṣe bẹ́ẹ̀ to, ìbínú ọlọ́un lèèyàn máa ń.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Tò, ẹrán ìrànwọ́ ohùn, ó jẹ́ ohun tí wọ́n ń lò níbi tí ó jẹ́ pé àwọn èèyàn bá ti po, táa sì fẹ́ gbóhùn sókè. Tò, ibi te mi ṣi n ṣe ní sin ni ìjọ mẹ́ta, kò sí sọ́rọ̀ ká fẹ́ gbóhùn sókè. Ohun táa lọ́ fẹ́ gbé sókè. A rí ó tó wọ́n ń bisẹ́ gan-an, ó tó kọ́, kó ba etí èèyàn ń jẹ́ gan-an ká tó bá lọ, tó bá fẹ́ gbóhùn ká sókè. Ẹ̀rọ ìrànwọ́ ohùn, ìrànlọ́wọ́ ohùn, béè ló ń tẹ̀ mí.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Sé mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí? Ẹ̀ kọ́ yoba dáadáa tọ̀. Ìn fún èèyàn le je ri gaskia, àmọ́ tó mo fẹ́ kí èmi ná máa fún àwọn àwa tá ti jẹun ka nu tá bá lọ fún yàn ní ẹ̀jẹ̀. Wọ́n ká ń yọ ẹ̀jẹ̀ wa ni bó ṣe wọ́n. Wọ́n tò ní kí n dá léda méjì padà sí ọ̀la. Ẹ̀jẹ̀ jẹ́ ǹkan tó da tí ń yọ fún àwọn èèyàn àmọ́ èmi ò yọ rí torí pé mi gan-an leńu jo mẹ́ta yìí, ìn jẹ oúnjẹ gidi kan. Àmọ́ màá try àti ṣe nípa ara mi kí èmi náà máa pọ̀ àwọn èèyàn l'ẹ́jẹ̀

Kí ni ohun, kín ni ohun ounjẹ àkàrà tí o fẹ́ ra ju, o fẹ́ràn jù? Tọ́ ọ́unjẹ àwọn àkàrà tí mo fẹ́ràn jù náà ni, à, bọ́ǹsì, o tun wa fi mí nírasi lé. Mo like bọ́ǹsì gidi gan. Kódà tí ń bá ráyè nínú ilé máa jókòó, máa po flour, máa fi bọ́tà sí, máa ẹyín sí, máa ṣí pọ̀, máa ṣí ṣe bọ́ǹsì, bọ́ǹsì. Wá ló lọ jẹ àkàrà tí mo fẹ́ràn gidi gan. Kódà jẹ ilé ṣáláìsí mo sì fẹ́ràn rẹ̀ tọ́

Ṣé ó máa fi ipara sára? Ma fi ipara sára, àmọ́ òtútù ló fa kí sé pé mo láìkì rẹ̀. Tẹ́lẹ̀ bí oṣù kan, méjì, mẹ́ta, mẹ́rin tó kọjá mo yí ipara, a máa ní ìsinmi torí pé ó ṣotùtù. Tí ó bá lóhùn ipara hàn, òtútù á ṣe yéyé sí i látọ̀ọ́. N ò sì fẹ́ kó ṣotùtù pamí lọ torí ẹni mí nìyẹn fẹ́ lo ipara. Ipara máa ń ba funfun, tí ó bá fún, ó ba ọ yọ lọ́dò, ṣé eléwọ̀n dáa? Ìwọ gbọ́dọ̀ rí bí ẹni tí a ń yọ lọ́dò.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Èmi máa n fo aṣọ témi ni ọsẹ ọsẹ ni ikeyin ose, tori kini ìgbà ti mo máa n ráyè nigba ti mo ba lo ibì iṣẹ lataro dálé tàbí ọ̀sẹ̀ kan tó dẹ ga si, fí mi dá ọkọ̀ sí i, ni a kọ́ lọ sọ́wọ́. Tàbí a kọ fò sọ́wọ́, a mọ̀ pé sì lówó a fọn wí, lówó kan bá n fọn, a ta lówó kí la fẹ́ sì, àìní kí a fò fọn wá.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ìpàdé órí fóònù òun ló jẹ́ ìpàdé gidi, àmọ́ ìpàdé tánì ká má ríra wọn kìí ṣe ìpàdé gidi torí kí ni àlè sọ òun ta fẹ́ sọ lórí fóònù kò dí gba tá bá tó fẹ̀mi wá wewu lójú ọ̀nà. Or ta bá tó waste ọwọ motọ̀ ká má jẹun, ká sì tan data ká sì sọ̀rọ̀. So èmi fẹ́ràn ìpàdé lórí fóònù gidi gan kó dà, òun ni ó ṣe ṣókí jù lọ.

Ṣé o wọ aṣọ àkúyọrí níbi iṣẹ́? Aṣọ àkúyọrí kì í ṣe nǹkan tí gbogbo èeyàn ń wọ, k ó dàbí iṣe wa kàn rí bí ọjà ni táwọn èèyàn bá ń tajà. Bí iṣẹ́ ńlá ni o, àmọ́ bó ń ṣe ń ṣe, kò dàbí ibi tó jẹ́ pé corporate organization. Ibo wa leèyàn tí wa fẹ́ rí aṣọ àkoyọrí tí ó tiẹ́ wà lọ́ oun wa n, bí iṣẹ́ tó bá wọ gan, yóò wọ pé kíni ń dùn ọ́un, kíni ń ṣẹlẹ̀. Àmọ́ ó yẹ kí ń jẹ́ pé company wa náà, gbogbo irú aṣọ yẹn èèyàn ó lè máa wọ torí company ńlá ni.

Ṣé ọmọ bí a tí ń gún kẹ̀kẹ́ tọọ̀ kẹ̀kẹ́ jẹ́ ǹkan kan tó jẹ́ pé ọmọ kéékèèké ládùúgbò wa ó gbọ́ àlá máa ń gùn torí pé kí ni kẹ̀kẹ́ jẹ́ ǹkan tó yára, ó sì jẹ́ ǹkan tó yà fẹ́ràn jù. Kódà èmi gan máa ń gun kẹ̀kẹ́ dáadáa ni, kí ó mẹ́ta yìí ni kí a nímọ̀ gun kẹ̀kẹ́ mọ́. Ṣé ń bá rí kẹ̀kẹ́ lọ ní àbọ̀là, má sì tún gun torí pé kí ni kò sí ǹkan kan tó le bí i ká gun kẹ̀kẹ́. Ká ká ń gun, ká gun ní ká sì máa lo òjìná. Bọ́ là òjìná gan, kó ì ṣe wàhálà kó sì fi bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tásìkò ìparí iṣẹ́ bá ti ń súmọ́, mo máa ń mu bagi mi àti gbogbo ohun tí mo gbé wá, máa kọ won sojú kan, má sì máa múra lọ sí ilé. Lóòótọ́, nígbà tí mo bá kọ de ibí iṣẹ́, wọ́n ó rush mi kí n sisẹ, to, temi náà bafẹ close kò sí ẹni tó fẹ́ rush mi. Diẹ diẹ̀, díẹ̀ ni, wón a fi maṣíìnì lẹ̀, màá sì lo màlọ klọ́ọ̀kì. Aye o le, n gbà pé kí eeyan wa máa kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú wàhálà pẹ̀lú eré kò mọ̀

Ṣé o fẹ́ràn jíjó? Ijó jẹ́ ara ǹkan tó jẹ́ kó ṣe pàtàkì púpọ̀ fún àwọn ẹ̀yà ní Áfríkà. Àmọ́ lọ́rọ tèmi kò ṣe pàtàkì kan, èmi e sì jó. Kò sí ohun tó bá lọ jó, tí wọ́n bá lọ kámi àárọ̀, ó dé àgbáyé níbẹ̀, òkun ni tí ń jó, èmi ń jó. Àwọn búṣìwà, àwọn àbúrò àtàwọn ọmọ ìyá àtàwọn ìyàwó, gbogbo wọn lẹ́yìí ti ń jó, wọ́n máa ń jó, èmi máa ń kọrin, à mí mi tì èmi ń jó.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì? Yes, mo bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ rì, torípé kí ni? Tẹkinọ́lọ́gì tí èyàn ò bá mọ̀ nípé rẹ̀, bọ̀ lọ́hun yo scatter rẹ̀. Nígbà tí fóònù mi yí gan bàjẹ́, àwọn olùṣètò ẹ̀rọ ni mo lọ fún kí wọ́n bá ń wò ó, ko yi ṣe pé èyàn ọ lọ ṣe òun tí ó kọ́jà agbára rẹ̀, ní wọn má sọ wí pé, ǹ bá mọ̀, ǹ bá mọ̀, kò sílẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Kò sí ń tẹ́ ẹ gbé wá to bá ṣe pé ó need high technology máa tún ṣe. Fóònù kékeré ni mo n túnṣe, jẹ́ẹ̀nì kékeré ni mo n túnṣe, aṣọ kékeré ni mo n túnṣe, àga kékeré ni mo ntún ṣe, géẹ́ni kékeré ni mo máa tún ṣe. Àwọn iseẹ ńlá ńlá ńlá ńlá nìkan ni mo lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ fún mi ló kọ ilé. Iná wa kí n tó bá bàjẹ́ ń lé, èmi ni mo mú àwọn ṣe.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ìṣòro jẹ́ ǹkan tó jẹ́ pé ọ le ni kò ní ṣẹlẹ̀ yoo ṣẹlẹ̀, àmọ́ bí èèyàn o ṣe dojúkọ ó ní ọ̀nà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó depend lórí ẹni tó fẹ́ ṣe. Bí èmi ní ìsinyìí máa kọ́kọ́ wo bo ni mo ṣe fẹ́ ṣe, ti n bá ṣe ṣe tí n bá rí i ṣe. Màá wá ara àwọn senior mi kan tó lè kojú ìṣòro bá, tọh. Bó ìlẹ̀ ṣe ń ṣe, bó ìlẹ̀ ṣe ń ṣe èmi lè kọ́ ẹ mi. Bí èmi ṣe máa ń dájú kọ ìṣòro mi níbi iṣẹ́ mi.

Nígbà wo ni o kanyin lọ sí ìṣègùn òde? Ìṣègùn òde jẹ́ ìgbà tó jẹ́ pé ó wà ní pàtàkì, ó ní pàtàkì gidi gan. Àmọ mi ò le rántí ìgbà tí mo lọ sí ìṣègùn òde kankan. Ìṣègùn òde kankan, mi ò le rántí. Àti pé bàbá mi nígbà mí wọ́n, wọ́n ní bá kan yìí pé ó wà níbí, máà ń jẹ ìmọ̀ tó mọ̀lẹ́ kí n máa wà lórí ọkùnrin. Òwú àlùwọ̀ ni, ká pẹ́ lẹ́ẹ́rín lọ sọ fún mi níṣẹ́ nù mi wá dán.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Tọ, lẹ́tà jẹ́ ǹkan tó jẹ́ pé ayẹ jọ̀ làwọn èyàn lò dáadáa. Àmọ́ níìsín àwọn èyàn ò lo lẹ́tà mọ bí ti tẹ́lẹ̀ torí pé kíni WhatsApp wà wọn ó send message, wọ́n sì reply. Technology ti dé, àwọn èyàn ò fọ́nra wọn wá lọ láti máa kọ lẹ́tà mọ́. Òun tó bá fẹ́ kọ, ó kọ ní text message, ó send, e, ní ó sì wọọ dápadà. Ṣùgbọ́n àwọn iwù àwọn tó fẹ́ kọ lẹ́tà fún àwọn wá sẹ́, tọ, wọ́n máa bá wọn kọ ilẹ̀ wọn torí pé kìí ṣe gbogbo èyàn ló mọ̀

Sé o máa ń sùn ní ọ̀sán? Tòh, ọ̀run ọ̀sán jẹ́ pé ńǹkan tó jẹ́ pé kò common dáadáa lọ́dọ̀ mi. Àmọ́ tí mo bá ṣe night ni bi iṣẹ́ mi, mo máa ń lọ lálẹ́ nígbà mìí, tí mo bá ṣe night tí n bá dé màá sùn orun ọ̀sán torí bóo mo ṣe fẹ́ san àwọn orun tí mi ò sán lánàá. Orun tí mi ò sán lánàá, ó yẹ kí n san torí ó wà necessary. Àmọ́ ọ̀sán tí o bá ṣe pé mo ṣíṣe alẹ́ mi isùn.

Ṣo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Tọ, mo fẹ́ràn kí n lo ẹ̀rọ ìgbésókè nígbà tí ó bá jẹ́ pé ní a wà nínú agbègbè àwọn ènìyàn tó pọ̀ tí mò ṣì lè gbọ́ a fi kọ́ fi ẹ̀rọ sọ̀rọ̀. Àmá tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kò sí nkán fẹ́ fẹ́ rọ̀ sé. Àwọn ẹlòmíràn fẹ́ fẹ́ rọ̀ wọ́n fẹ́ fi, kí wọ́n sì mọ̀ pé àwọn náà ń sàkọ̀. Àmá ìgbésókè ó kàn jẹ́ pé tàwọn eniyan ó ba gbọ́ ni o ká fi lè sọ̀rọ̀ ká wọ́n náà sì gbọ́

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà, igbà mí, fifteen minutes, igbà mí ten minutes, ìgbà tó máa ń gbà nu. Àmọ́ ń gbà mí gan-an tí bá rí mọ́tò gidi ìṣẹ́jú márùn-ún ni tó jẹ́ pé mí bá rí mọ́tò, àmó tí n bá rí mọ́tò tọ̀r ó máa ń tó ten minutes àbí fifteen minutes. Iṣẹ́ mi ò jìnnà àmọ́ ó jẹ́ pé láti ẹnu gate dé ibi iṣẹ́ gan-gan-gan-gan bẹ ló wá jìnnà jù.

Ṣé o máa ń ṣe ìmúdójúmọ̀ software rẹ? Tí n bá gbo yin ye dáadáa, e ń sọ̀rọ̀ update. Ìmúdójúmọ̀ software jẹ́ ǹkan tó ní pàtàkì púpọ̀ ó sì jẹ́ ohun tí ẹ́ yàn gbọ̀do se. Bí ó bá ṣe bẹ́ẹ̀ ni software ó crash, wáhala o ṣi wá torí eeyan o ní gbádùn ohun tó ye kí ẹeeyan gbádùn lára rẹ̀

Ṣé o máa ń gbọ́ podcast? Mo máa ń gbọ́ podcast àmọ́ kì í ṣe gbogbo ìgbà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń gbé wa podcast inú àwọn tí ò lọ́pọ̀lọpọ̀ ni. Ẹ̀lọ́mi gan-an ò ní ṣe research kankan kí wọ́n máa sọ n ju ẹ̀kú ọ̀sọ́ lọ inu. Àjaja àwọn ọmọbìnrin tí wọ́n máa ń wa podcast inú, wọ́n ó sọ nnkan tí ó ṣe é, tí ó jẹ́ pé a máa bi ọ́nú pé a ránda randa wò láwon eleyi n se.

Ṣé o fẹ́ rán sí fèrèsé ọkọ̀? Tọ, fèrèsé ọkọ̀ ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó sì wúlò tó di pé ó máa ń dàá mu awon eniyan pẹ̀lú ẹ̀. Ẹlòmíì ò ti wọ́ títì tó jẹ́ pé ọ̀kan re òní sínbẹ̀. Fèrèsé ọkọ̀ lọ fi sọ fun pé, "Sún kù ro lọ́nà, wèrè, fún mi lọ́nà." Ẹlòmíì sì wà tó jẹ́ pé ápaki tio da won oni sọ̀kalẹ̀ nínú mọ́tò a máa sọ fun pé, "Kúro lọ́nà, kúro lọ́nà." Fèrèsé ọkọ̀ náà lọ sùn lọ́lo tó ìbọn ẹ.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Irun mi jẹ́ ohun tó ṣe pé mò mọ́ ń gẹ. Àmọ tó bá yé pá síkò gba mi ni. Kódà máa tún ṣe tí ó yọ, tí ó wà lókè. Àmọ kò sá sikò tán. Èmi sì ní yì àti má àti má comb irun gan. Ó ní wàhálà. So kọ̀wé yẹn. Ohun tí mò ń kan ṣe ni pé mò ń gẹ ni lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta, mẹ́ta, mẹ́ta màá gẹ̀, màá gẹ̀ kúrú.

Ṣé ẹ̀yin máa ń fọ òwò? Ṣé ẹ̀yin máa ń fọ òwò? Ọ̀rọ̀ tí ẹ kọ́ bí, mo kùnú àwọn ètùtù bí ẹni tí mo ti sọ nísìnyí nígbà tí mo ti ń ṣe trainer yí pé ẹ ní ẹran bí i kan, bó ṣe é kẹ́ẹ wò, kí ẹ tún ṣe. Nítorí bó ṣe wà yíyí kò yé mi kíni, mò ń fọ òwò kò yé mi nípa ọ̀rọ̀ fún.

Túń ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ̀. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n pọ̀ tó jẹ́ pé tí a bá fẹ́ lò, a lò lọ́nà kọ náà. Ó wá dé mẹ́rin lórí ọ̀nà tí ẹ̀rọ náà ti wá. Tí ẹ̀rọ mí bá wá lórí pé ká tún iṣẹ́ ṣe, máa lò lọ́nà ibi iṣẹ́. Tó bá rọ̀ lọ́nà pé káfi tún community wa ṣe asi fi tún òun na ṣe.

Ṣé o mọ bí a ti ń pẹja? To, àwọn apẹja lódò ni wón o sọ eléyìí fún yi, àwọn, ṣe o mọ bí a ti ń pẹja? Àwọn apẹja lódò ni wón o sọ eléyìí fún yi, èmi ń tèmí o mọ ẹja pa. Kuró nígbà nigba táwa ni kékeré tí mo lọ odò, àwọn apẹja lódò won bá mú ẹja kan tán pé ni kòńgò lawúsá, woń bá fún mi. Mo di mú bá yi, ó fún mi ní ẹẹ́gún lọ́wọ́ nìtan, mo wa so pé mi ò sì mú, un lofa.

Agogo mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ ago mẹ́fà àbí mẹ́jọ ni mò ń jẹ. Àjàjà ti n bá wá ń bisẹ́. Tí n bá wa sí nbi iṣẹ́ o, igbamì máa ń rìn àgbèrè mi lọ o dá ago mẹ́sàn-án. Oúnjẹ alẹ́ sì ṣe pàtàkì lọ́dọ̀ tẹ̀mi. Kò sí ni mọ jẹ oúnjẹ alẹ́, kò sí. Kò sí n bá ṣe pé tó má jẹ oúnjẹ alẹ́. Àmọ tí n bá wá ń bisẹ́, ago méje, mẹ́jọ lágbára Ọlọ́run mo ti jẹun. To bá ṣe pé mo ṣiṣẹ́ alẹ́ ni. To bá ṣe pé mo wá nlé ni, máa rìn àgbèrè mi dé ago mẹ́sàn-án, màá sì jẹun.

Báwo ni o ṣe máa ń gba àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Tọ, èmi máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ni pẹ̀lú okàn kan. Bí mo bá wọn ṣiṣẹ́, níbẹ̀ gbogbo wa jọ wá sẹ́ni. Èmi bá wọn ṣiṣẹ́ gbà pé wọ́n jẹ́ ru àbí wọ́n kéré sí mi. Èmi máa ń ṣiṣẹ́ náà kárakára ni, a sì ṣe dédé bó ṣe ká ṣe.

Ṣé o fẹ́ rán wa ní òru? Sé o fẹ́ rán wa ní òru? Tí gbogbo ibi tí n bá fẹ́ lọ, ọ̀sán mo máa n lọ kòsí n tó kànmí pẹ̀lú òru. Òru bo se wa un tó bá rí mi tí ń rìn ká tó ibise n mọ̀ wa. Òru, ọjọ́ tí eyan ń fi sin mini, kí i ṣe ọjọ́ tí ẹ̀ ń fi move up around. Tí n bá rí kí n move up around, tó ní problem. Òru ọjọ́ sinmi ni, àsìkò sinmi lórí òru.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream bó ṣe wa n cream mo like jù. Kí ló dé? Torí bi ojù rẹ ṣe rí, kí ti e ṣe adun náà gangan ló jẹ́ ń like rẹ̀. Bó jù rẹ ṣe rí ni, ó rí cream, á rí ẹgbẹ́ kan, yo brown, ẹgbẹ́ kan yo fair lookan, too. Bó sì jẹ́ pé ǹtí ó mú ìtẹ́ náà yóò tọjú rí, lẹnu ń fẹ́, àwọn Yorùbá sì wí.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá torí kíni gbogbo ẹ̀yan yóò wá láti gbogbo ibi tí wọ́n ti ń bọ̀. Àwọn ara Kaduna, àwọn ara Sokoto, gbogbo wọn pá tá wọ́n wá kúrò ní ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n a pàdé ní ilé. Èyí tí wa máa ń dùn mí nínú jù ni pé à mẹ́ran a sì pa gbogbo wa lọ́jọ́ pẹ́ran. Wọ́n e dá lé eníkankan. Àwọn ọbinrin ó sì dáná gbogbo wa lási jẹun. Gbogbo iru àwọn kíní báì báì báì báì báì báì báì náà oun lọ máa mu àjọ̀dún dùn ju bí ẹ̀yin ṣe ń fẹ́ lọ.

Nígbà wo, nígbà wo ni o kẹ́yìn fò? Ígbà wo ni mo kẹ́yìn fò sọ, àbí ewó tó wá ṣé pé ìgbà wo ni mo fẹ́yìn fò? Okay ìgbà wo ni mo kẹ́yìn fò tor. Ẹ̀ẹ̀yàn máa ń fò náà, ọ̀nà àní fò náà ni, àbí kí ẹ̀yàn fò sókè tán? Nìyẹn ni tí ìgbà tí mo fò sókè tán wípé kí nì, bí fò sókè tán kí kí ni, àgbàlagbà gbogbo ọ̀rọ̀ máa ń fò sókè kí n wá.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tọ̀, àwọn tí wọ́n ní aṣọ ọwọ́ run, àwọn náà máa ń wọ nǹkan tí wọ́n bá fẹ́ sùn. Àmọ́, e rò emí báyìí tí mi ò láṣọ ọwọ́ run, è tí mo máa ń ṣe ni pé kí ni asọ tí ó wà lára mi náà máa wọ̀, a bí kí n bọ́ kí n kàún sùn pẹ̀lú shọ́ọ̀tì níìká, ó sì parí. To dà bẹ́ ṣẹ́, jíǹsì ni ó wà lára mi gan, ó máa fi sùn.

O fẹ́ràn jẹ ju, mo sọ ń jó oni pé bóyá ọ̀bẹ ni tẹ fẹ́ sọ kì í ṣe ẹ̀fọ́, torí ẹ̀fọ́ gan fún ara rẹ ọ̀bẹ ni. Obe wo ni mo fẹ́ràn jẹ ju? Ẹ̀gúsí mo fẹ́ràn jẹ ju torí pé kí ni? Ẹ̀gúsí ni oúnjẹ tó jẹ́ ọ̀bẹ́ tó jẹ́ pé gbogbo ile ní ìlú mi Nàìjíríà onikalúkú like é. Ó sì jẹ́ ohun tó ṣẹ́gun gbogbo ọmọ ní pàtàkì púpọ̀

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ Manchester United. Ẹgbẹ́ ni tó jẹ́ pé àwọn ná ní fans púpọ̀ jù ní gbogbo àgbáyé. Ẹgbẹ́ sì ni tó jẹ́ pé à wọ́n ṣe déédé tẹ́lẹ̀ àmọ́ ní sì máa ń to se wọ́n, wọ́n sì máa ń ṣe bí àwọn obìnrin kó dà, a sábà nìkan tó ń dájú wọ́n lọ. Àmọ́ ẹgbẹ́ tẹ̀mi náà ni ẹgbẹ́ Man United, Man U fọ̀lá.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ó jẹ́ ìlànà tó ṣi jẹ́ pé ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí ti technology wà, ouń lò bojúùjù ìlànà ìpolówó mi náà ni Facebook àti Twitter. Ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé má fi sọgi táwon èèyàn ń lò, táwon eẹ̀yàn ffin ṣe ìpolówó. Tọ bá lọ fẹ́ lọ san wó ìpolówó, àwọn company nlà naà n san owó ìpolówó ní ara erẹ rédíò àti TV. Àwọn náà níisìn gán, àwọn náà sì ti n tẹ̀lé wa WhatsApp àti Twitter. Wọn polówó.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí n bá ń gbọ́ àgbo yẹ n ten so ni sin báwo la ṣe máa ń bá ará wa sọ̀rọ̀? Báwo la ṣe máa ń communicate? WhatsApp noni ayé ti dẹrùn nísin, WhatsApp ńṣe yeye ọ̀pọ̀lọpọ̀ nta'wọn èèyàn ose àbí èyí tí wọn ò ṣe whatsapp ó ti tó lásán kan fi ṣe nte fẹ́ sẹ̀ tor, báyé ṣe rí nínú ní ìsin WhatsApp làwọn ènìyàn ń lò.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ ìdákẹ́jì? ẹ̀rọ--Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jì? Ẹ̀rọ wo ni ń jẹ́ ẹ̀rọ ìdákejì. Kò yé mi o, n si mọ òun tí ẹ ń sọ níbí.

Ṣé o máa ń dé ní àkókò? Yes. Mo mọ àlùkọ́ òdì si emi sì máa ń dé ní àkókò. Too kí leyan o óloún ó ṣé tí ò ní dé lákókò? Ẹlòmíòrín o rin irin eṣe lọ, wọ́n sì n yẹ̀bì lọ. Mo bá fún un pé awon n bọ̀ l'àkókò báayi won o ni wá. Àkókò tí mo bá dáa lágbara oloun, maá sì dé. Kí ló ń gbà mí tí mo bá fail èyan mo máa kọ́ lóore? Torí pé kí ni? Àdehun ní, ó sì yẹ kí eyan máa dé. Àmọ́ nigbà tí a ti bàjẹ́ l'áfríkà a ni African time, à wa ní dé lákókò.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Yes, ago ọwọ́ mo máa ń wọ torí pé ní kíni ó máa ń mú ọwọ́ fine, ó sì máa ń mu dressing yege. Ago ọwọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì koda, ó wà lara àwọn ǹkan tí mo fẹ́. Lẹ́yìn ago ọwọ́ àti turari, in ro bi ǹkan mí wà t'eeyan lè bunmí, tí inú mi o wà dùn-gẹgẹ bí àwọn ǹkan méjì tí mo dárúkọ.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ara àwọn ìwà tí a ń pè ní ìwà tó dára nígbà tí ẹ́ máa ń jẹun ni pé ko má sọ̀rọ̀. Ara ìwà ta ń sọ pé ìwà tó dára nígbà tí ẹ́ máa ń jẹun ni kó fọwọ́ ọtún jẹun. Ara ìwà ta ń pè ní ìwà tó dára ni kí ẹ fi omi síwájú nígbà tó máa ń jẹun. Gbogbo eléyìí mo ní torí pé kí ni èyàn gbọrọ̀ ní ìwà tó dára nígbà tí ó bá ń jẹun lọ́wọ́

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣe fún ọjọ́ kan rí? Níbo! O possible. Ẹ̀rọ ayárabíàṣẹ jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ti di ilé ayé wa tí ó bá sí, a di bíbà pé ó rẹ́yà. Dá àìsí rẹ̀ mọ́, mọ́ ènìyàn mọ́ ọkùnrin tó ti sọ̀rọ̀ lé ọrùn, ó sì lè ronú gidi ó sì ní ìsinmi. Àmọ́ ẹ̀rọ ayárabíàṣẹ yìí ó di inú ayé wa tó jẹ́ pé ó sì wọ́ important púpọ̀

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi lè sọ, torí kí ni ìgbádùn pọ̀? Ṣé ìgbádùn pẹ̀lú ìyàwó ni? Àbí ìgbádùn pẹ̀lú ká lọ gbá bọ́ọ̀lù? Àbí ìgbádùn bisẹ́ pẹ̀lú ká bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀? Àbí ìgbádùn iru ewo? Ìgbádùn jẹ́ ó pọ̀ púpọ̀, ó jẹ́ ọ̀nà kan nàá tó pọ̀. Àmọ́ gbogbo ìgbádùn ìgbádùn náà ni pé kodà tí bọ́ọ̀lù ń ga, mo gbádùn rẹ̀ gidigan.

Ìgbà mélò ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ojoojúmọ́ láárọ̀ oun ti mo kọ́kọ́ máa ń ṣe ni mo máa ń gbé ímélì mi yẹ̀ wò torí pé kíni, o wa very important. Ẹyan tí ń wa ṣẹ́ kò sí ni yó fẹ́ mọ̀ kí loun lọ lórí iṣẹ́ náà. Mo máa ń gbé ímélì mi yẹ̀ wò ní ẹ̀ẹ̀kan lójúmọ́. Amo ń gbà mí bi ẹ̀mẹ̀ta kọ́ da igba mi tí mo bá ṣendi kọ́ìsì gan si inú ah exchanger mi, mo máa wo ímélì mi kí n lè mọ̀ pé ṣó ti sọ̀kalẹ̀, abi o ti ṣó kale.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Tọ́ iṣẹ́ tèmi iṣẹ́ ojú ogun ni kí iṣẹ́ àti ilé. Tọ́ èyí tí máa ní mo pè ní iṣẹ́ àti ilé ó náani iṣẹ́ ṣẹlẹnsío yii tí mo ń ṣe, tí mo ń ṣe voice AI. Óun náà ni iṣẹ́ àti ilé nítorí kí ni máa ṣiṣẹ́ distant fún mi. Tọ́ àmọ́ tó bá ṣe pé iṣẹ́ ah remote job ni ììn ṣe nkankan bẹ́ẹ̀, gaskiya oju ogun mó máa n lọ tí mo ti mọ̀ ṣiṣẹ́ I work in field.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ? Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ tó bá wà necessary. Àmọ́ nígbà tí a wà ní ìsìnyi owó wà necessary. Tí bá fẹ́ kọ reporti, màá fi ọwọ́ kọ, màá kọ sórí baro. Àbí tí mo bá fẹ́ ṣe nǹkan kan torí pé ó ṣe important kí ẹyàn kọ ńté ẹeyan máa ń kọ kalẹ̀.

Ṣé o fẹ́ràn jiyan? Iyan jẹ́ ohun tí ó dá lara títí gbogbo eyan ṣì fẹ́ràn. Nítorí pé ní ìlú wa, ilẹ̀ Yorùbá, iyan jẹ́ oúnjẹ gidi tó jẹ́ pé a fẹ́ràn rẹ̀. Ajàjà tí ẹ̀yán bá tún wa mọ̀ gún, ẹ́ni ti ó mọ iyan gún nìkan. Ní ó so fún ọ pé òun ò fẹ́ràn iyan torí pé kí ni, a ti gun. Ó ní ra, a mo a tì jẹ́, à o easy pàá. Gbogbo èèyàn ló fẹ́ràn rẹ̀

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Ó pẹ́ ni fún Ọlọ́run oba ọ n lọ́ba tó mu wa rín ní àlàáfíà. Mo màá n rín ní àlàáfíà. Kí si i ṣe mímọ̀ ṣe mi, èé nínú mímọ̀ ṣe Ọlọ́run ni. Óhun níkán náà ní í n ṣe fún wa. Tọ, tó lohun bá ṣiṣẹ́ tí eyan ń rìn ní àlàáfíà, o ye kí ẹyan máa dúpẹ́ fún. Lẹ́yìn wá igbana tí ẹ̀yan ń bá ń rìn kó mọ̀ máa sáré, kó mọ̀ máa wo ẹgbẹ́gbẹ̀ẹ́, kó concentrate, kó fojú síbi tí ba ń lọ. Lágbára Ọlọ́run a sì sọ̀kalẹ̀ láyo ati àlàáfíà.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Pizza e se kan te mi ti ẹ fẹ́ràn gidi gan. O máa n yà mí lẹ́nu tí ń bá rí táwọn èèyàn kan sọ̀rọ̀ pizza, pizza, pizza. Bo ṣe wa n gan ìn jẹrí. Kò sí ǹkan kan tó special lórí pizza tẹ́tun wa ni kí ni mo fẹ́ràn lórí rẹ̀. Mi ò fẹ́ràn ǹkan kan lórí pizza. Ọ̀tọ̀ ni mo sọ fún yín o pizza èso oúnjẹ, ki so oúnjẹ, ki so oúnjẹ, e gbe'yan wá.

Irú fóònù alágbéka wo ni ò ń lò? Itel ni o, Itel ni mo ń lò ní ìsín, àmọ tẹ́lẹ̀ Infinix ni. Tọ̀ọ́ ń ti e mo n tó gbé mi lo Itel, bóyá nítorí RAM rẹ̀, tí ọlọ́hun bá ṣe owó, kò sí n ti o mu mi, tí n ni change fóònù náà. Kí ni mo fẹ́ máa fi fóònù eléyìí ṣe. Itel ni, network rẹ̀ nígbà mií, kò ṣe dáadáa bí mo ṣe fẹ́, Infinix ni network jù lọ.

Ṣé o fẹ́ràn ijókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú emi ò gún rí bó mo ṣe a fẹ́ fẹ́ràn jókòó ní ilé fèrèsé sí. Ọkọ̀ òfurufú jẹ́ ọkọ̀ tó jẹ́ pé àwọn olórin gùn nù ìlú wa, ẹni tó máa lọ jìnà. Àwa tá sì lówó bá yí kí la fẹ́ ṣe lẹ́yìn kí a dúpẹ́ fún Ọlọ́run ká yìn ọba, ọba tó tóbi tó ga ju gbogbo tó ń ga lọ.

Kí ni o máa ń mú wọ rẹ́rìn? Òun tí máa ń mú mi rẹ́rìn-ín pọ̀, tí mo bá rántí àwọn ọmọ ìyá mi, aya mi, àwọn òbí mi àti ńǹkan ọ̀pọ̀lọpọ̀. Inú á dùn, ara mi á yá gẹ́rẹ́, gbogbo ẹ̀ bá hun ò sí máa ń mú mi rẹ́rìn-ín. Torí pé kí ni? Ẹ̀rín ń bẹ lára òun tí ń mú ara yá gẹ́lẹ́. Tí mo bá tún rántí ńǹkan kan tàse ńgba tà wa school náà, ìgbà mìí, eléyí náà máa ń mú mi rẹ́rìn-ín.

Nígbà wo ni kẹ́yìn n kan nǹkan tuntun ní ibi iṣẹ́? Tóh ibi iṣẹ́ yi tó bá lọ t'a bá lọ lójoojúmọ́, ojoojúmọ́ la ń ko nǹkan tuntun. Torí pé kí ni? Bo ṣe ń ṣiṣẹ́ gan míi n sẹlẹ̀, ó sì máa ń ko awọn nǹkan tuntun. Ẹni tí ó wà ní open minded, tí ó ko nǹkan tuntun, toh ko sì ń tojú rẹ̀ o lé rí. Àmọ́ bí èmi ò sì máa ti dé dé báa yi, kò dáa mọ̀ lọ́ kàn ọmọ nǹkan mi àti oníwọ̀n mi. So in conclusion, ojoojúmọ́ ni mo máa ń kàn nǹkan tuntun ní ibi iṣẹ́.

Ìgbọ̀nà jẹ́jẹ́ irú wo ni o fẹ́ ràn nínú yàrá, yàrá rẹ? Ìgbọ̀nà jẹ́jẹ́ tí mo fẹ́ ràn ni pé gbogbo ohun tó le se èèyàn léṣe, ọ̀bẹ, àbí, àdá, a má fi sí tósí, ta àwọn ọmọ kékèké ó fi ṣeré. Ohun tí a mọ̀ pé kò dá, ó le jẹ́ eeyan ṣubú, á gbé kúo. Yàrá ká tún ṣe, ká tún gbogbo ibí kán ṣe. Tóríre ni n tí ń máa ń sọ fún ìyàwó mi lójoojúmọ́ nu.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọkọ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Tọ, bi mo ṣe máa ń dáàbò bo ayé ìkọkọ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé mò ń kọ ọ́ sínú ìwé, màá sì fi síbi tí e ṣe pé gbogbo ènìyàn ti lè wá mú. Màá fi síbi tí ó jẹ́ pé ìpamọ́ ni torí pé kíni ó jẹ́ nnkan tó jẹ́ security, ó sì jẹ́ pé ìkọkọ là mọ̀ ni kí ẹ̀yin fi sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Tò, ọjà jẹ́ ǹnkan tó jẹ́ pé ojoojúmọ́ l'àwọn èèyàn máa ń lọ. Tóbá jẹ́ pé ọjà ilé ni tó bá sì ṣe ọjà òkùnkùn ni to o ni ijo tò ọjọ́, ọjọ́ ọ̀sẹ́ ni mo máa ń sábà lọ ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú mi. Torí pé kíni ọjọ́ ná ni àwọn ọjà. Wọ́n máa ń pọ̀ tàwọn èèyàn yóò kó ẹro wá tó sì ro ọjà tó jẹ́ pé ó yọ̀pọ̀ ra ke e se pé èèyàn ó lọ rọ̀ wọ́n.

Ṣé o fẹ́ràn lọ sí etí ikún? Etí ikún ìsebì tí eyan mo ń lọ torí pé kí ni ẹrú máa ń bà mí, mi ò mọ odò wẹ̀ ẹrú sì máa ń bà mí. Tí mo bá lọ etí ikún kí n mo fẹ́ sì ń bẹ, kí n lọ máa wọ̀nra tọ̀. Wá sí etí ikún ti beach ẹrú mo máa ń bà mí kò sì tún sí ládúgbò wá. So ìlé ní mo ń kó ògiri mọ́tò kin tó báa lọ fẹ́ sì ń tí ń jẹ́ pé ń bà mí lẹ́rú.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún mo fẹ́ràn juna ni October, nítorí ó jẹ́ àwọn kan lára àkókò tí mo nífẹ̀ tó sì jẹ́ pé ó ṣe dáda. Bí pé oṣù tí wọ́n bí mi ni oṣù tí.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidi gan. Kò sí yọ̀ ipin, bi ojú elo mi, ojú wọn ló ní problem. Òpe ni fun olorun ọba, ojú tèmi ò ní problem. Kí sí ṣe mi mo sè mi. Kí í ṣe mi mo ṣe èmi, èmi náà dupe fun ọ́lọ́hun pé ojú mi dà, o si dára gidi gan.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn oun ni ẹ̀bùn à tùràrí àbí agogo ọwọ́ tó rí té mi náà ṣì fẹ́ràn nu. Ìtọ́ ẹlòmíràn mọ̀, kì í ṣe pé ẹ̀bùn tó fẹ́ràn fún mi kíni òun gan-an láì kì í gbé bá ẹ fún ẹ lẹ́gbẹ̀ẹ́ ohùn tí ó kọ́kọ́ wò mọ́, àmọ́ tó bá rí pé kì í ṣe pé mo mọ ohun tí ẹ̀ láì kì í, ohun temi máa rà fún àwọn ènìyàn kò ju ago àti tùràrí lọ.

Báwo ni o ṣe máa pààrọ̀ ọkàn rẹ pé pààrọ̀ ọkàn kí í ṣe pé ní gbogbo ìgbà gbogbo ni máa pààrọ̀ ọkàn tí mo ṣe bá fi síwájú tí mo fẹ́ ṣe, ohun lè mi máa ṣe tọ̀ àmọ́ tí ǹkan mi bá ṣẹlẹ̀, táwọn ẹlẹ́yìnbo pẹ́ ní unforeseen circumstances to bá ṣẹlẹ̀, máa pààrọ̀ ọkàn mi máa sì báwo ni mo ṣe fẹ́ ṣe kíni mo fẹ́ ṣe, báwo ni mo fẹ́ tún ohun tí mo ti plan yìí ṣe kó máa baà bàjẹ́ bí èmi ṣe máa ń ṣe ìpààrọ̀ ọkàn tèmi nìyẹn.

Ṣé wifi rẹ yára tó? Èmi ò ní wifi, aah internet mo n lọ. Wifi àwọn ọ̀rẹ́ mi náà sì yára, kì ṣe pé kò dá torí pé wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ gidigan, wọ́n lo raurau ó yá, ó sì tún ń jókòó torí owó tó fi subscribe sí aah phone ó ju owó tó fi subscribe sí wifi.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni. Mo máa ń sáré àárọ̀ àárọ̀ nìgbà tí mo bá rí ayé. Ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó wúlò lára púpọ̀, kódá tí n bá lọ gbá bọ́ọ̀lù, ó máa help mi láti rí bọ́ọ̀lù gbá. Ṣùgbọ́n lónìí tó ń mẹ́kà mìí lórí bí bí íṣẹ́ mi ṣe rí, mo rà yí ṣá eré tí mo má ń sá mọ. Ṣùgbọ́n with time, máa padà sí eré sísá, n ó mọ sáré mìí bó ṣe yẹ kí n máa sá.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá ń wà nínú oko? Mo máa ń di ọjà ààbò nígbà tí mo wà nínú oko tí mo bá ń bọ̀ wá láti oko. Nígbà tí mo bá ń bọ̀ wá nínú láti inú oko, mo máa ń di ọjà ààbò torí pé kíni eeyan dẹ́ ọjà tí ó tá náà. Nígbà tí ẹ̀eyan bá lọ oko, tí ó bá si wáhala oko tán, kíni ì, ààbò rẹ. Ààbò rẹ naa pé kó di ọjà ààbò kó wá tá. Tabi kó di ọjà ààbò kó gbé fún àwọn fámílì rẹ k'áwon náà jẹun. Kó gbé fún àwọn ará ilé rẹ, k'áwon náà jẹ n bé kí wọn mo pé ye, awá ná dà ko.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Tọ̀, ètò ìdárayá ti wúkẹ́ ju ìkẹ́yìn ọ̀sẹ̀ náà lọ torí ìgbà tí àwa máa ń rí ààyè náà nu. Tọ̀ ọ̀gbà mí tí bá ni mo fẹ́ lọ ṣe ìdárayá, ga mi ó sì dùn mọ́ lọ bí òórùn, bí ìsinmi, bí eré ilé náà tí mo ń ṣe ní èsì tí mo ń ṣe train AI. A gbá asìko gidigan. A sì mu ere ìdárayá kúrò lódomi.

Ṣé ó ti rin irinajo lọ sí ìlú mìíràn rí? Mo rìn irinajo lọ sí ìlú mii, ìlú kán kì í ṣe ìlú kán kì í ṣe ìlú méjì gan. Ọ̀pọ̀lọpọ̀ ilú mo tí rin rinajo lọ rí, mo lọ wo bá wọn náà ṣe rí bó na ṣen ṣe àṣà ti wọn. Àṣà wa yàtọ̀ sásaà ìlú tó wà legbẹ́ wa gan. So ní ìlú mìíràn mi ti mọ̀ lọ bí edó bí kògí, mo rí pé àṣà wọn ó yàtọ̀ sáwon àṣà tí èmi mọ̀ láti kẹkẹrẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Á rọ̀ yé mi lọ rí dókítà torí ó fẹ́ rẹra díẹ̀. To to bá rẹ́ yan náà ni eeyan ma n lọ rí dókítà. A rí ọ̀pọ̀lọpọ̀, ìgbà tí mo de ọ́do dókítà, ó bá ni kí ni ń ṣe mi, mo bá kà fún pé, ah, ọ̀na fún mi, ó di ọ́ mi o ri oro sọ̀ dáadáa, orí ṣe ń fọ́ mi. Bẹ́ẹ̀ ni mò ń wukọ́, ó bá gba ọrukọ̀ mi, ó bá gba receipt tí ó sá, document tí órukọ mi ló bá fún mi lóògùn. Ògùn ni mo wá lò tí mo wá sùn tára mi wá yá kíákíákíá.

Ṣé o mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìkójúkójú ìdájúkójú tọ̀? Nígbà tí ọkọ̀ bá dájúkọjú ara wọn, bí a ṣe ń dọ́kọ̀ dúró ju tó sì bẹ́ta, ó náà ni handbrake. Èyí tẹ́ẹ́ tí wọ́n ń pè ní handbrake. Tẹ́ẹ́ yẹn bá fàá, yóò fi mọ́ ọ̀nà ibo ni ó fọ àlọ́. Àmọ́ lóhùn ní jàrí lábọrú pé ẹ̀yin máa kójúkójú ara wọn. Àmọ́ tó bá ṣẹlẹ̀, gbé mi sí ro, paṣẹ lé dá ọkọ̀ dúró náà.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Tọ, àwọn oníbàárà tuntun jẹ́ ǹkan kan tí èyán need tí o ba ṣe pé a èyán ò serious, ẹni tí ó bá serious mo pẹ́ tọ. Ojoojúmọ́ la má pé onibàárà. Tí n bá fẹ́ pé oníbàárà tuntun, advertisement ni mo máa ń ṣe. Ninu kí n lo Twitter àbí WhatsApp, méjèèjì yi, Ọlọrun fi wọn kẹ́ mi púpọ̀, òun ni n timo lò.

Oṣù wo ni a bí ọ? Oṣù October ni ana bí mi, torí rẹ̀ ní ìgbà tí ẹ béèrè pé ojú oṣù ọdún wo ni mo fẹ́ràn ni mo sọ October. October ni oṣù tí wón bí mi, ó sì jẹ́ oṣù tí ó jẹ́ pé Nigeria ni á rí ominira. Oṣù ni tí mo ṣe fẹran dáadáa, kódà mo fẹ́ràn rẹ̀ gan. Tí ó bá wí pé kí lódé tí mo fi fẹ́ràn rẹ̀ yìí ni mi ò lè sáláyé. Ǹkan wá kú oṣù tí ó jẹ́ pé mo fẹ́ràn ni ó sì jẹ́ oṣù gidi, oṣù tí ó jẹ́ inú mi máa ń dún nù rẹ̀

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó jẹ́ ìbáṣepọ̀ gidi tó sì wúlò tó sì ja rara. Ìbáṣepọ̀ ni tí mo gbádùn dáadáa. Koda, tó rí pé mò ń bá a ṣe dáadáa, ó ní ká fún mi ni appraisal sí. Tọo. Torí pé ó bá ṣe ń fún mi lápé eèsà sí, pé ọkàn mi sá lọ bíi dé, àwọn bá fún un lápé eèsà sí, ṣe ní ó sá dùn, yóò sá mọ̀ pé ènìyàn ṣì ń kan gidi. Ó sì jẹ́ kí ẹ̀yin olùyọ̀n kan gidi.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? T'ẹ bá bí gbogbo ènìyàn ní ìwà iṣẹ́ ọwọ wọn, gbogbo wọn ni o ní ìwà wọn dá. Àmọ́ àwọn ti won n bá wọn gbé níkan ni won mọ bóyá ìwà wọn ènìyàn dá tabí wọn dá. Àmọ́ gangan, tí èmi ò ṣọ fún yin nipe ìwà iṣẹ́ ọwọ́ tèmi ò dá, mo sì ń try lati improve rẹ̀ lójoójúmọ́. Mo trust ìwà ìṣọwọ́ tọ́ mi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tor, aro kútúkùtu ni ago márùn ni mo máa ń jí. Tí mo bá jí ní àárọ̀ bíi owo ago máàrùn, maa sì mú ọwọ́ mi máa fọ̀, ma se alu wala, maá sì lọ kírun. Tí mo bá dé láti ìrun, ma wá múra, ma prepare breakfast tí mo fẹ́ jẹ ní ibi iṣẹ́ láàárọ̀. Bẹ́ẹ̀ ni lẹ́yìn ìwà ìgbà náà, máa bẹ̀rẹ̀ sí ní múra àti lọ ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán ò jẹ́ ǹkan tó jẹ́ pé gbogbo ìgbà là ń wò o tí ẹ bá bi mí pé ìgbà mélòó ni gan, n lè ṣàlàyé torí pé kí ni gbogbo ìgbà phone ń bẹ l'ọ́wọ́ mi látaárọ̀ ní ṣìn yíi, phone mi ń bẹ lọ́wọ́ mi, ojú rẹ̀ n mo ń wò látàárọ̀

Agogo mélòó ni o máa ń lọ sùn? Bo ṣe wà, ago mẹ́ẹ̀sán ni ago ọrùn mi, àmọ́ tí mo bá ní ǹkan mi tí n ò ṣe tó di mí mú tí ó jẹ́ ráyè lò, tò, mi ò ní sùn lágo mẹ́ẹ̀sán, màá sùn lágo mẹ́wàá. Bí irín àjọ̀ tẹmi ṣe rí nú, tò, gbogbo bó bá ṣe jẹ́ dé, àsìkò tèmi sùn jù ni ago mẹ́ẹ̀sán.